Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ orúkọ kan tó ní àmì, tó sì jẹ́ pé orúkọ ńlá ni. Mo dẹ mọ̀ ìtumọ̀ orúkọ mi. Orúkọ gidi lórúkọ tí àwọn òbí mi fún mi o. Ìtumọ̀ rẹ̀ sì nìyí. Mo mọ̀, kódà a máa mú nu mí dun pe wọ́n fún mi lórúkọ tí ìmo n jẹ́.

Rárá o, mi ò ṣe ẹni tí ò kí n jẹ ẹran o. Èmi nífẹ̀ẹ́ sí ẹran gan ni o, mo máa ń jẹ ẹran. Àwọn tí wọ́n ò kí n jẹ odà pé wọ́n máa ń pen wọ́n ni orúkọ kan ni ebo àwọn ni vegetarian. Èmi ò sì ṣe vegetarian o, èmi a máa jẹ ẹran gan kódà a, mo nífẹ̀ẹ́ sí ẹran jíjẹ gan ni o.

Mo wà ní ojú òpó ayélujára Facebook. Bẹ́ẹ̀ sì tún ní mo wà lójú òpó ayélujára Twitter, ìyẹn tí a mọ̀ sí X báyìí. Mo sì tún wà lórí òpó ayélujára Instagram. Mo tún wà ní ojú òpó ayélujára WhatsApp. Bẹ́ẹ̀ ni mo wà lójú òpó ayélujára Snapchat. Àwọn ojú òpó ayélujára tí mo wà nìyí.

Ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá sùn, mo máa ń fi aṣọ ìbora bo ara mi. Iyùn tí ó tútù bá mú, tí ó tútù o bá mú, èyí sá bá fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá sùn. Àmọ́ tí òtútù bá mú àbọ̀yẹ́, ìgbà yen ni mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá sùn?

Àwọn iṣẹ́ àkànṣe ó jẹ́ ǹkan tó jẹ́ pé mi yí jẹ́ kí àwọn tó ń bá mi ṣiṣẹ́ lọ bá mi ṣe e ẹ̀mí fúnra mí mo n moju to torí iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tó jẹ peni, èèyàn gbọdọ̀ se e dáadáa. Ṣò mo máa ń dá ṣe fúnra mí ni màá make sure pé mo ṣe e kó jọjú.

Bẹ́ẹ̀ni, mò máa ń sùn ní ọ̀sán. Táyè e bá yọ̀ lẹ́nu iṣẹ́, tó táyè e bá yọ̀ mò máa ń sùn lọ́sàn. Tí bá wà n lé, táyè e bá yọ̀ mò máa ń sùn lọ́sàn. Bẹ́ẹ̀ ni, mò máa ń sùn ní ọ̀sán. Ohun ọ̀sán jẹ́ nǹkan tí ara níìfẹ̀ sí láti tún fi máa ṣe nǹkan mi. Tí è bá sùn lọ́sàn, tí è bá jiyì, yóò rí ipa rẹ̀ óò tún jí pípé.

Ìgbà tí mo bá nílò ẹ̀rọ ayárabiàṣá tuntun ni mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí ẹ̀rọ ayára bí àṣá mi ò bá fún dà mi láàmú, mi ò kí ṣábà ra ẹ̀rọ ayárabíàṣá tuntun mìíràn. Àmọ́ tí àwọn lílọ̀ ẹ bá yọ, tí ẹ̀rọ ayárabíàṣá mi tí mò ń lò ti kò bá lè ṣe ń di mo fẹ́, màá ra ẹ̀rọ ayárabíàṣá tuntun mìíràn.

Mo ma ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ayò ati ìdùnnú. Ayò a máa wa lọ́kan mi pẹ́ tọ́ mo ti fẹ́ parí iṣẹ́ òní, màá mọ̀ ọ́ lọlé. Bẹ́ẹ̀ sì ni mo máa ń ṣe tóbi ǹṣe ìpàlẹ̀mọ́ láti ti ilẹ̀kùn ilé iṣẹ́ mi bí mo ṣe má ń kojú àwọn àsìkò ìparí iṣẹ́ níyì.

Mo nífẹ̀ẹ́ sí búrẹ́dì àti ẹ̀wà láti máa jẹ ní ọ̀sán. Búrẹ́dì àti ẹ̀wà ni mo máa ń sábà jẹ ní ọ̀sán. Tí bá wá rí dòdò náà, mo máa rà sí. Búrẹ́dì, ẹ̀wà àti dòdò ni mo máa ń jẹ ní ọ̀sán. Amó da gan, amọ́núkún ni, èèyàn kan mà mo mú sí i ni títí tí ilé ó fi sú.

Ìpàdé pẹlu awọn oní bara, mi o sì máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹlu awọn oní bara. Mi ní pé tí a bá ti sọ àsìkò ago tí a ó pàdé, màá múra láti jẹ́ kí ẹ wà níbi tí a ti pàdé kí àsìkò tí a sọ àbí ago tí a mú kó tó tó. Nítorí mi ò ní fẹ́ kó jẹ́ pé emi nii máa dá wọ́n dúró, màá ti múra sílẹ̀. N ta bá máa sọ, màá ti jẹ́ pé ní ó ti, ó ti wà lákọ̀lẹ̀. Gbogbo òun ta bá máa sọ ní àsìkò ìpàdé yẹn, màá ti jẹ́ kó wà lákọ̀lẹ̀. Bi mo sì máa múra sílẹ̀ ni, màá sì wọ̀sọ́ tó dá lọ sí ibi bẹ́ẹ̀ tó. Tori béèyàn bá ṣe mura si bẹẹ naa ni wọn ṣe ma address èèyàn si.

N, mo fẹ́ràn yìyàwòrán. Àgàgà àwòrán iṣẹ́ tí ńbá ṣe, mo máa fẹ́ràn kí n ma yà wọ́n torí àtún mọ máa ń fi àwọn àwòrán yìí, a máa fi ń ṣe ìpolówó ọjà fún àwọn customer mìíràn. So mo fẹ́ràn yìyà àwòrán. Agàgà àwòrán iṣẹ́ tí bá ń ṣe, tí n bá dẹ ṣiṣẹ́, màá fẹ́ràn kan yà mí pẹ̀lú iṣẹ́ tí mo ṣe. Kan bá lè mọ̀ pé, à íṣẹ́ yìí, kì ṣe pé mo kàn rí àwòrán yìí lórí íńtánẹ́ẹ̀tì, mo wá download ẹ̀, èmi gangan mo ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́. Coffee jẹ́ ǹkan tí mo fẹ́ràn si. Kódà kí í ṣe ibiṣẹ́ nìkan ni mo ti máa ń mu coffee. Mo máa ń mu coffee náà nílé nígbà mi kì í tó jáde. Mo nífẹ̀ẹ́ coffee gan, mo nífẹ̀ẹ́ coffee jù tíì lọ. Kò sí ibi tí n ti lè mu coffee, àti ibiṣẹ́ òò àti ilé òwò, mo máa ń mu coffee ń bẹ.

Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára. Mo ní àwòrán tí mo ma n mu káàkiri. Àwòrán yẹn jẹ́ àwòrán enìkan tí mo nífẹ̀ẹ́ sí. Àmọ́ ẹni tọ́un kò sí ní tòsí ọ̀dọ̀ mi. So mo máa mú àwòrán onitoun káàkiri. Bẹ́ẹ̀ni mo ní àwòrán lára.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí fèrèsé ọkọ̀. Tí mo máa ń travel nínú ọkọ̀, mo nífẹ̀ẹ́ sí kí máa jókòó sí fèrèsé ọkọ̀. Fèrèsé ọkọ̀ jẹ́ ibìkan tí, tí ènìyàn bá jókòó sí atẹ́gùn yẹn máa gbádùn. Atẹ́gùn tí máa ń wọ́ láti fèrèsé ọkọ̀, ah! Atẹ́gùn yẹn ó dára gan.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza awọ́n náà ni àwọn emi ni midi-bidi tí wọ́n maa fi sóri è. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn àlùbọ́sà lórí pizza. Àwọn ǹkan tí mo fẹ́ràn lórí pizza náà ni mini àlùbọ́sà àtàwọn mini midi tomato náà tí n ma bẹ̀ lóri ẹ̀ mo fẹ́ràn rẹ̀.

Mo rìnrìn àjò fún iṣẹ́ ní oṣù December ọdún tó kọjá yìí. Ìgbà wùn náà ni ìgbà ikẹ́yìn tí mo rìnrìn àjò fún iṣẹ́. E mo pé àṣẹ wọ́ nu ọdún tuntun ni. Nínú ọdún yìí náà, oṣù yìí a ti lọ ló jìnà. Ṣùgbọ́n ní oṣù tó kọjá, oṣù December tó kọjá ti ọdún 2025, mo rìnrìn àjò fún iṣẹ́. Ìgbà kẹ́rin tí mo rìnrìn àjò fún iṣẹ́ nìyẹn.

Ìwà ìsọ̀rọ̀ mí ó jẹ́ ǹkan tó jẹ́ pé ǹkan ẹlẹ́ni kì í ṣe ǹkan tí, ẹm, a lè sọ pé ó ń pariwo sókè àbí ǹ tí ò dáa. Nígbà mìíràn àwọn kan máa ń sọ pé ní ìsọ̀rọ̀ mí kò yìí lọ sókè dáadáa kí má, kí má gbìyànjú àti sọ sókè dáadáa. Ìwà ìsọ̀rọ̀ mí, ìwà rẹ̀ ẹlẹ́ni, mi ò fa gidi sọ̀rọ̀ mí, pa iwọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ̀ mo fi máa ń sọ̀rọ̀ mí.

Ọjà tuntun, mo nígbàgbọ́ pé ọjà tuntun yóò jáde ní oṣù tí ń bọ̀ yìí, torí pé oṣù tí ń bọ̀ yìí náà ni oṣù Ramadan tí àwọn Mùsùlùmí máa gba wẹ̀. Ẹ̀sọ́ pẹ̀ lẹ́yìn àwẹ̀ wọ́n máa ṣe itunu, wọ́n máa ṣe ọdún. So ọjà tuntun máa jadẹ̀ ní oṣù tí ń bọ̀ tàbí oṣù tí ó tẹ̀lé yìí, iyen March àbí February?

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni pé mo máa ń ní ìrẹ̀pọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn, àwọn oníbàárà mi. Bẹ́ẹ̀ sì ni mo máa ń pe àwọn oníbàárà mi tí nbàrí wọ́n fọ́jùn mélòó kan pé à, mo ní kí yín ni o, ṣé o ṣí ìyọnu o? Ẹ tọ̀, a rí yín fọ́jọ́ mélòó kan ni o. A ná, a ní ká bèèrè alááfía yin ni o. Àwọn nǹkan tí mo mọ̀ ṣe ni láti fi tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àì tí ò wúlò, àwọn ímeèlì tí ò wúlò, emi bí i mi ni promotions email, àwọn ads, àwọn ímeèlì tí ò wúlò tí bá ti gba wọ́n, mo ma delete wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ torí mi fẹ́ kí inbox ímeèlì mi kó kún lákunjú.

Bẹ́ẹ̀ni, mo màá ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Òfin ìyàrá ọkọ̀ jẹ́ ǹkan tí àwọn awakọ̀ wakọ̀ gbọdọ̀ tẹ̀lé tí wọ́n bá fẹ́ lòdì sí òfin. Torí ní bíbí ti won bá mú eeyàn, tí yóò tẹ̀lé òfin ìyàrá ọkọ̀, kò sí pé èmi ò mọ̀ ní o, kò sí sí pé lẹ́ má bínu, ẹ̀yin ó ṣan'owọ o, wọn jà tíckẹtì fún ẹ̀eyan ó sì ṣ'àn owọ. Fun idi eyìí, mo màá ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀.

Ìgbà kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́, òun náà ni ósu ti á wá yìí. Èyí òun ọjọ́ ajé ọ̀sẹ̀ tó lọ. Nígbà wo ni ìgbà ìkẹyìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́? Torí nígbà un, nígbà mìíràn tí ẹ bá kọ ìgbékalẹ̀ iṣẹ́, àwọn ọmọ iṣẹ́ máa ma ṣiṣẹ́ bó ṣe wùn wọ́n. Ṣò fun idi eyi, mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ láti fi to wọn sọ́na. Ìgbà kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ náà ni ọ̀sẹ̀ tó lọ, ọjọ́ ajé ọ̀sẹ̀ tó lọ.

Èso tí mo fẹ́ràn jíjẹ jù ọ̀un ni èso ápù. Ọrọ kan bẹ tó máa sọ ní èbò, ó ma ní one apple a day keeps the doctor away. Fún idi èyí, mo fẹ́ràn èso ápù ní jíjẹ gan. Mo fẹ́ràn èso ápù ní jíjẹ gan.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe náà ni àṣà Yorùbá. Inú àṣà Yorùbá náà ni a ti ríi pé kí ọmọbìnrin kó máa kún lẹ̀ kí eeyàn eeyan àgbàlagbà, kí ọmọkùnrin náà kó sì máa dọ̀bálẹ̀ kí àwọn àgbàlagbà. Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe nìyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́. Aṣọ àkayọrí tí àwọn ebò máa ń pè ní "coverall" mo máa ń wọ̀ ní ibi iṣẹ́. Aṣọ àkayọrí tí èèyàn bá wọ̀ ó máa ń dáàbò bo aṣọ tó wà nínú láti máa dọ̀tí. Ó dá púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀ láti máa wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́.

Èdè tó wù mí láti kọ, òun náà ni èdè Faransé. Èdè yìí ó wù mí lẹ́yìn àti kọ́ ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n mi ò tíì pàdé ẹni tí yóò kọ́ mi. Bẹ́ẹ̀ sì ni mo ṣe èdè Faransé nígbà tí mo wà ní ilé ìwé. Ọmọ kíkọ́ tán kọ́ wa, wọn kò kọ́ wa yanjú.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi ó dára mọ́. Ìbáṣepọ̀ dáadáa ló wà láàárín èmi àti olórí ìṣe mi. Olórí ìṣe mi mú mi gẹ́gẹ́ bí ọmọ, èmi náà sì mú u gẹ́gẹ́ bí bàbá. Tàbí kí n sọ pé ẹ̀gbọ́n. Ìbáṣepọ̀ tó dáń ní ń bẹ láàárín èmi pẹ̀lú olórí ìṣe mi.

Ní òní olóní, mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. So tí ẹ bá ní nígbà wo ni ó kẹ́yìn tí mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́, ọ̀ní ló máa jẹ́ torí mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ní òní. N tí mo kọ́ ní òní ọ jẹ́ nǹkan tuntun to ye pé mi ò mọ̀ rí, mi ò mọ̀ nípe rárá àti rárá tí ba ṣe bí mo ṣe dé ibi iṣẹ́ lónìí tí wọ́n ṣe ní ìṣẹ́jú mi, mo dẹ̀ kọ́. So òní ni ọjọ́ ìgbà kẹ́yìn tí mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́.

Oṣù tí ń bẹ nínú ọdún tí mo fẹ́ràn jù, òhun náà ni oṣù tí ó bá, tí Ramadan bá já sí fún àpẹẹrẹ. Nínú ọdún yìí Ramadan ó bọ́ sí oṣù February tí a máa mú ní oṣù tí ń bọ̀ yìí. Mo fẹ́ràn ọ̀ṣu un nítorí pé ní kí n se n tori oṣú ùn gan mo fẹ́ràn, ṣùgbọ́n Ramadan tó bọ́ sí àsìkò oṣù yẹn ni mo fẹ́ràn. So àsìkò tí Ramadan bá bọ́ sínú oṣù ohun ni mo máa ń fẹ́ràn nítorí pé àsìkò yẹ̀ń jẹ́ àsìkò tí àwọn Mùsùlùmí tó máa ń gbà awẹ̀. Bẹ́ẹ̀sini ọjà máa ń yá àwọn ǹkan ṣi ní eyi ó máa lọ ní déédéé ní irọrùn. Àsìkò tí oṣù Ramadan tí àwọn Mùsùlùmí bá n gbà wẹ̀ to bá bọ́ sí inú oṣù hun ni mo máa ń fẹ́ràn. Ínní oṣù kan pàto tí mo fẹ́ràn ṣùgbọ́n oṣù Ramadan òuni mo fẹ́ràn. Inú oṣù tí ó bá bá bọ́ sí inú oṣù ọdún ohun ni mo máa ń fẹ́ràn.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé, òun niyi Ó ní àsìkò tí mo máa ń lọ ibi iṣẹ́, ẹ̀yin ò máa lọ ibi iṣẹ́ láàgùn mẹ́jọ àárọ̀, màá darí dé ní aago márùn-ún, bá pẹ́ mi jù, aago mẹ́fà ìrọ̀lẹ́. N tí ń bá wá fẹ́ ṣe kí tó kuro nlé, Ní gbèsè ayé mi, màá ti ṣe láàrín aago mẹ́fà àárọ̀ sí aago mẹ́jọ kótó lù. Tó bá sì tì wá di ìgbà tí mo bá dárí láti ibi iṣẹ́ dé tí mo bá dáa ní aago márùn-ún ìrọ̀lẹ́, màá ṣe ohun tí mo bá fẹ́ ṣe ní gbèsè ayé mi. Tó bá sì jẹ́ pé aago mẹ́fà àná ni t'áye bá yọ, màá ṣe é. Ṣùgbọ́n nípari ọ̀sẹ̀ yi o weekend, tá mọ̀ sí Saturday, Sunday tí a kì í lọ ibi iṣẹ́, mo máa ń fi ṣe àwọn ètò gbèsè ayé mi. Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi nìyí.

Mo máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo máa ra ǹkan lórí Emínì Jíjì, júmía, Téèmu àti Àlíbábà Express. Kódà mo tún máa ra ǹkan lórí Kọ́ńgà. Mo máa ra ǹkan dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà lórí wásapù ga, àwọn online vendor, mo máa ra ǹkan lọ́wọ́ wọn. Àti orí Facebook náà, àwọn vendor tí wọ́n ń póòstì síbẹ̀, mo máa ra ǹkan lọ́wọ́ wọn. So mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì gan-an ni o.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, mò ń lo ilé ìdárayá. Nítorí é, mò lọ, mò lọ forúkọ sílẹ̀. Ó léye tó ń gbà lọ́wọ́ mi láti fi orúkọ sílẹ̀. So tí ẹ̀yán bá forúkọ sílẹ̀ sí ilé ìdárayá ó dá lọ́pọ̀lọ́pọ̀, ó dá gan. So èmi ni mà recommend kí àwọn èyàn lọ fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Irú ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi, ọ̀nà ni ìgbóná jẹ́jẹ́ warmer tí wọ́n máa ń fi sí orí, orí páànù tí ẹyan lè máa lò nínú ilé. Irú ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi nìyí.

Tábìlì iṣẹ́ mi, ó fẹ̀ níwọ̀nba, ó sì túgùn níwọ̀nba. Ó dẹ̀ ga bí ẹsẹ̀ bàtà méjì sókè. Bí tábìlì iṣẹ́ mi ṣe rí ní. Tábìlì iṣẹ́ mi yìí, a máa ń kó nǹkan sí i. Bí àwọn irinṣẹ́ tá ń lò, a máa ń kó sí i. Torí ní, dóòwà alásè àti alátìpadà.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tó nífẹ̀ẹ́ sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ọ̀hun náà ni pé tó bá ti di ìparí ọ̀sẹ̀, tó bá ti di àsìkò tí àwọn kílọ́ọ̀bù mi tí wọ́n o máa gbá bọ́ọ̀lù wọn, hiń lọ wò. Tí n bá sì ti wò, ń darí délé, ń wà pẹ̀lú àwọn ẹbí mi, a jọ máa ṣe fàájì nínú ilé.

Tí mo bá ti ṣe àdéhùn, ibẹ̀ ni ọkàn mi ó wà. Nítorí pé ọkàn mi wà ní ibi àdéhùn tí mo ṣe, mo máa ń rántí gbogbo ìgbà. Bẹ́ẹ̀ sì ni tí mo bá ti ṣe àdéhùn, ọkàn mi ò ní balẹ̀. Àyàfi tí mo bá mú àdéhùn ṣe. Fun téèyí, mo máa ń rántí àdéhùn mi dáadáa nítorí pé ọkàn mi máa wà níbẹ̀. Ọkàn mi ò ní kọ́mẹ̀ nígbà kú ìgbà. Tí mo bá sì ti mú àdéhùn mi ṣẹ, ọkàn mi ò ní balẹ̀

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ní ẹ̀ẹ̀kọ-ọ̀kan. Nígbà mí tí orí bá fọ́ mi tí mo bá kà sí dókítà mi, a máa ní mo ronú tàbí kó ni pé mi o fún ra mi ni ìsinmi, kí n sinmi, kí n ṣíwọ́ṣẹ́ fúngbà díẹ̀ kí n lọ sinmi. Orí máa ń fọ́ mi, mo dẹ̀ máa ń lo ògún síi nígbà mí tí ó máa ń lọ. Ìgbà mí tí ò bá lọ bá kàn sí dókítà mi wọ́n ní ironú ni, kí n yé ronú, kí n wá gbógun. Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi.

Kí n tó lọ sùn, mà á ṣí WhatsApp mi, mà á wo àwọn àtẹ̀jíṣẹ́ tí mo bá ní lórí WhatsApp. Bẹ́ẹ̀ sì ni, mà á ṣí email mi. Má wo àwọn àtẹ̀jíṣẹ́ tí ń bá ní lórí email, mà á dáhun gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ oun kí n tó lọ sùn. Báyìí ni mo ṣe máa ń ṣe kí n tó lọ sùn. Lẹ́yìn tí bá ti ṣe gbogbo eléyi tan, mà á ṣẹ̀ wá ṣe àdúrà, mà á wá sùn.

Yíyan alábàáṣiṣẹ́ pọ̀ mi bí mo ṣe máa ń yàn wọ́n, ó máa ń wá láti ọ̀dà wọn tí mo ti bá ṣiṣẹ́ pọ̀ rí. Tí mo sì rí pé ìbáṣepọ̀ wa dán mọ́ran. Tí ó bá wá sọ fún mi pé ní, ẹni báyìí, òun náà ó fẹ́ bà wá ní nkan pọ́, ìwà rẹ̀ sì dáa, a a sì ní kábámọ̀. Báyìí, màá, màá, màá gbà wọ́n, màá sì bá wọn ṣiṣẹ́. Nígbà mìíràn tí o bá jẹ́ pé ní mo fẹ́ yan alábàáṣiṣẹ́pọ̀ lá ì ṣe pé ẹnikẹ́ni sọ fún mi pé ní, mọ̀ ní báyi laábàáṣiṣẹ́ pọ̀. Màá se wádìí ẹni tohun kí n tó yàn lalábàáṣiṣẹ́pọ̀. Báyìí ni mo ṣe máa ń yan alábàáṣiṣẹ́pọ̀ mi.

Ìṣòro níbi iṣẹ́, ó jẹ́ ǹnkan tí olùkalùkù àwa tẹ́ ba ṣe dá máa ń kojú lẹ́ẹ̀kọ̀kan. Tí bá ti wá kọ ìṣòro níbi iṣẹ́, mi ò ṣe máa ń kojú ẹ̀, màá ń kojú ẹ̀ náà nì pẹ̀lú àà. Ìṣòro elẹ̀yìí a, èmi ní ìbòrí rẹ̀, ìwọ o ní ìbòrí mi. Ẹ ń kojú ẹ̀ pẹ̀lú ọkọ̀ Akin, ẹ̀ ń kojú ẹ̀ pẹ̀lú ọkan pé, tọ́ ìṣòro ti dé, bó ní máa ṣe rí ìbòrí ìṣòro yìí bí mò ṣe máa ń kojú ẹ̀ níyẹ̀n. Mi kórà, mi kórẹ̀wẹ̀sí ọkan tí bá ti pade ìṣòro níbi iṣẹ́, màá kojú ẹ̀ pẹ̀lú a. Akin ni mí, ọmọ ọkùnrin mi kò sí. Kọ́mọ ọkùnrin máa ń kojú ìṣòro, bi mò ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́ mi ni.

Ti n bá ní ìṣòro lórí àwọn ẹrọ ayárabíàṣá, màá kọ́kọ́ wo irú ìṣòro tí ẹrọ ayárabíàṣá mi tó ń fún mi. Tí n bá gbìyànjú láti yanjú ẹ̀ fúnra mi láti ṣe settings e, tí ò bá ṣe, màá lọ yẹ̀wò lórí Google pé boo là ṣẹlẹ̀ yanjú àwọn ìṣòro ẹrọ ayárabíàṣá yìí tí ń fún mi. Tí Google tí n bá wá rí àwọn tí o n fún mi lórí Google láti ṣe tí n bá ṣe, tí ó bá ṣiṣẹ́, màá mọ̀ pé mo ti yanjú ẹ̀ nù. Ti o bá wá ṣiṣe máa wa gbé lóba awọn ti o mọ jù mi lò. Ìyẹn àwọn tó ń tún àwọn ẹ̀rọ ayárabíàṣá ṣe, màá bá wọn kó bá mi ṣé.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin takasufe. Iru orin tí mo fẹ́ràn láti máa gbọ́ náà ni orin takasufe. Ó wà ní orin kan tí ọ̀dọ́mọkùnrin olórin takasufe to orúkọ rẹ ń jẹ́ TML vibes tó kọ ti akọ́lé orin yẹn sì ń jẹ́ Alhamdulilah. Mo nífẹ̀ẹ́ sí orin yẹn gan, mo fẹ́ràn láti máa gbọ́ orin yẹn gan. Ojúmọ̀ kan ò ní lọ kí máa gbọ́ orin yẹn.

Rárá o, mi ò kí ń nára mi o. Mi ò kí ń nára mi. Kò sí bó ti lè wẹ̀ kó kí ń ká mọ́ṣẹ́ mi tó. Àwọn kan tí kò bá ń ṣe wọ́n máa ń nára wọn. Wọn máa ń ní, "kí nìkan kí nìkan wọn máa ń nára wọn." Àmọ́ èmi, mi ò kí ń nára mi o. Mi ò kí ń nára mi rárá tí wẹ́rẹ́. Tí kò bá ṣẹlẹ̀, màá gbàgbá mu ọlọ́run ni mí wá níwọ́n nára mi tó nǹkan tó ṣẹlẹ̀ lábẹ́ nǹkan. Mi ò kí ń nára mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, agaga ní àsìkò ọdún bí àti bí àsìkò àwẹ̀, mo ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Fun apeẹ̀rẹ̀ àti àsìkò àwẹ̀ tó lọ, mo fún wọn ní owó àfikún, àsìkò iléyà mo fún wọn ní owó àfikún, àsìkò Easter mo fún wọn ní owó àfikún àti àsìkò kérésì, ẹ̀yìi Christmas mo fún wọn ní owó àfikún. Kódà níbẹ̀rẹ̀ ọdún yìí tí wọ́n ṣe New year, mo fún wọn ní owó àfikún. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Fìlà tí àwọn Ìgbó ń ṣe tóń pè ní face cap, mo nífẹ̀ẹ́ síi láti máa wọ dáadáa. Torí fìlà face cap yìí, ó máa ń ṣe ìdáàbò bo ojú fún láti òòrùn, kò ní jẹ́ kí òòrùn bo ojú. Ti mo nífẹ̀ẹ́ sì kí n maa wọ fìlà yìí gan. Tí n bá sì ń jáde náà tí mo bá wọ, èmi ni aṣọ Yoobá. Ìyẹn àwọn ne, àwọn native attire. Mo máa n like kí n mo gẹ̀ àwọn fìlà Yoobá yẹn ṣe. Èmi ni fìlà senator yẹn, àwọn fìlà táwọn bójú a ń se yen, mo máa ń wọ̀ o síi.

Mo pàdé àwọn ọ̀rẹ́ mi ní ìbẹ̀rẹ̀ ọdún yìí lásìkò new year tó rí ọ̀pọ̀lọpọ̀ ninu wọn wálé fún kérésì, Christmas wọ́n sì dúró títí di àsìkò new year. So nígbà kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi náà ní àsìkò new year ọdún 2026 yìí.

Mo máa ń ṣe ìwádìí lórí ọjà tí màá rà sórí gbá láti jẹ́ kó yé kó jẹ́ pé ọjà tí bá máa rà sórí gbá, ọjà tó máa dára ni. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe ọjà tí ó máa expire ní kíákíá. Mi ò ní fẹ́ kí n ra ọjà kí ó dà fún oníbàárà mi kó ha mọ̀ ọ́n, sọ fún bí ọjà orí bà kan kò rí bà kan. So nítorí dé yìí mo máa ń ṣe ìwádìí dáadáa kí n tó ra ọjà sórí gbá. Kò sì máa ń jẹ́ kó jẹ́ pé àwọn company tí màá ra ọjà lọ́wọ́, àwọn company tí wọ́n dára, tí kì í ṣe ayédèrú company. Bí mo ṣe máa ń ṣe, tí dájú pé iná ọjà mi, ó, ó, ó dára. Mo sì máa ń rí dájú pé àá, ọjà mi ó dára ni. Ó máa ra ọjà láti ibi tó dára. Mo sì ṣe ìwádìí pé ṣe ọjà yí ni? Sẹ́ ṣe ọjà tí ò ní pé kó tó bàjẹ́? Bí mo ṣe máa ń ṣe ìwádìí láti wí pé ní ìtàn ọjà mi ó dára.

Bẹ́ẹ̀ni o, mo ní orúkọ ìnági jẹ. Orúkọ ìnági jẹ tí mo ṣì níyi àti ìgbà tí mo wà ní ilé ìwé girama na ti fún mi ní orúkọ ìnági jẹ yìí. Àwọn ọ̀rẹ́ mi ló fún mi ní orúkọ yìí. Títí di òní, àwọn ọ̀rẹ́ mi sì máa ń pè mí ní orúkọ ìnági yi. Orúkọ ìnági jẹ jẹ́ pé ó jẹ́ si ǹkan tó jẹ́ pé kìí ṣe gbogbo eeyan ló mọ̀. Àmọ́ ẹni tí wọ́n bá pè mi ní orúkọ ìnági jẹ, wọ́n yóò pé, à ẹni yìí ó ti mọ̀ mi láti ilé ìwé girama, a jọ lọ sí school kan náà ni.

Bẹ́ẹ̀ni o, mò máa ń rántí àlá mi. Bo ti ẹ́ jẹ́ pé kì í ṣe gbogbo àlá tí n bá lá nà ni mo máa ń rántí. Ṣùgbọ́n ọ̀pọ̀ ọgbà ni mo máa ń rántí àlá mi. Àwọn àlá tí n bá lá nà, mo máa ń rántí wọn. Kódà, ojú tí mo bá rí ní ojú àlá un, màá ma ń rántí rẹ̀, tí ǹkan bá tú wá ṣẹlẹ̀ ní ojú ayé tí ó jẹ́ wípé ohun tí mo ti rí ní ojú àlá ni màá tún rántí rẹ̀. Àáà, ó dà pé mo fi lá là ni.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo ní ètò láti máa dàgbà sí, kí iṣẹ́ mi máa dàgbà sí, kó máa lòkè sí, kó má kàn wà ní ìlú kan, kó má wà lójú kan, kí má, kí má, kí má ṣí ilé iṣẹ́ káàkiri ìlú káàkiri káàkiri. Mo ní ètò sí o, mo ní ètò sí o. Ó sì wù mí. Báyìí báyìí bá ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí. Mo ní ilé iṣẹ́ sí ìlú bí méjì mẹ́ta, so mo sì tún ní ètò náà láti tún kó wọn kọjá méjì mẹ́ta kó pọ̀, kó káàkiri àwọn ìlú mìíràn.

Ímélì mi ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe àyẹ̀wò ní gbogbo ojúmọ́ ní ọ̀pọ̀ ọ̀gbà. Mo lè ṣe àyẹ̀wò ímélì mi ní ẹ̀ẹ̀mẹ́ta sí ẹ̀ẹ̀mẹ́rin kí lẹ́tí ó sùn. Kí n tó tún wá tó lọ sùn náà, ní alẹ́ máa tún ṣe àyẹ̀wò ímélì mi kí n tó lọ sùn. Àbámẹ́ẹ̀kà méjì mẹ́ta ni mo máa tó ẹ̀ẹ̀maàrún sí ẹ̀ẹ̀mẹ́fa lójúmọ́ bí mo ṣe máa, tí mo fi máa ṣe àyẹ̀wò ímélì mi, mo máa tó ẹ̀ẹ̀maàrún, ẹ̀ẹ̀mẹ́fa tí mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi lójúmọ́, à máarún sí ẹ̀ẹ̀mẹ́fa. Torí mo máa ti jí lára wa máa ṣe àyẹ̀wò ímélì mi. Ti bá dẹ́ sùn máa ṣe, ìwọlẹ́ na máa ṣe, ìyá lẹ́ta máa ṣe, bó bá ti tún de lẹ́ kí n tó sùn máa ṣe àyẹ̀wò ímélì mi.

Ago mẹ́jọ àárọ̀ òun ni àkókò tí ọ́fíìsì mi máa ń sí. Tí ó bá ti di ago mẹ́jọ àárọ̀, a ti ṣí ọ́fíìsì. Tí ó bá wá pe wájú, ká náà àwọn nǹkan ṣẹlẹ̀ tí ò jẹ́ kí a tètè ṣí ọ́fíìsì, ó wá pe wájú, ago mẹ́jọ àbọ̀ a ti ṣí ọ́fíìsì. Amọ ago mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí.

Fóònù alẹ̀gbẹ́ká tí mo lọ, ó jẹ́ fóònù Samsung AO7. Èyí tí ilé iṣẹ́ Samsung ṣe ní September ọdún 2025 tó kọjá. Fóònù Samsung A07 tí mo lọ, ó jẹ́ fóònù kan tí owó rẹ̀ ó gára ṣùgbọ́n iṣẹ́ rẹ̀, iṣẹ́ rẹ̀, iṣẹ́ rẹ̀, iṣẹ́ rẹ̀ ní agbára ga ni o.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ pé mo fẹ́ àwọn iṣẹ́ ńlá, òwo ńlá, iṣẹ́ kékeré òwo ńlá bẹ́ẹ̀ sì mó ń gbára di fún àwọn iṣẹ́ ọjọ́ iwájú. Èrò mí fún àwọn iṣẹ́ ọjọ́ iwájú ni kí n rí iṣẹ́ tí ó dára amọ tówo re o ta bọ ọ. Èrò mí ni yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ìtọ́jú àwọn ọjà jẹ́ ǹkan tí mo mú pàtàkì torí tí a bá ṣe ìtọ́jú àwọn ọjà kò sí ní ọjà ó bàjẹ́. Bẹ́ẹ̀ sì ni tí a bá ṣe ìtọ́jú àwọn ọjà, tó dàbọ̀ fẹ́ máa mẹ́ ẹbí ọjà tó bá fẹ́ bàjẹ́, èyí ó ti rí, èyí ó ti mọ̀ tí ǹ ó ṣe kó tó bàjẹ́

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà tó ìṣẹ́jú ogún sí ìṣẹ́jú ọgbọ̀n. Ìbérè àjò mi lọ sí ibi iṣẹ́ ṣe máa ń gbà ní ìṣẹ́jú ogún sí ìṣẹ́jú ọgbọ̀n tí traffic bá wà wà lọ́nà yẹn traffic jam. Tí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ tó bá wà lọ́nà a máa gbà tó nígbà mí wákàtí kan torí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ a máa gbà tó wákàtí kan. Àmọ́ tí ò bá sì súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ ó máa gbà tó ogún ìṣẹ́jú sí ọgbọ̀n ìṣẹ́jú.

Irun mi ni gígẹ. Ó jẹ́ ǹkan tí mo mú ní ọ̀kúkúndùn. Mo máa ń gé irun mi ní ìparí ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Tó bá mú mi, máa gé irun ní ìparí ọ̀sẹ̀ kan, tó bá ti ń di ọ̀sẹ̀ kejì, ìparí ọ̀sẹ̀ kejì, mà á gé ẹ. Nítorí mi fẹ́ kí irun mi máa ń kún jù. So, ìparí ọ̀sẹ̀ ni mo máa ń gé irun mi.

Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ dáadáa, mo ń bá wọn ṣiṣẹ́ ní ọ̀nà ìfẹ́. A jọ̀ ṣiṣẹ́ bi pẹ́ emi mọ̀ níṣẹ́, bí ó bá jẹ́sẹ̀ tè mí náà ni wọ́n bá mi ṣẹ́ wípé tàwọn ni. So ọ̀nà tó dá aní cordial relationship láti máa ṣiṣẹ́ pọ̀. So mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ ní ọ̀nà tó dá, ọ̀nà ìrẹ́pọ̀, ọ̀nà gidi.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì òòrùn, mo máa ń lo gíláàsì òòrùn tó bá ti di ọ̀sán, iyun tí n bá ń jade nínú òòrùn, mo máa ń lo gíláàsì òòrùn. Nígbà mìíràn naa mò ń kẹ́ẹ̀ màá n lo gíláàsì òòrùn tí ó bá ṣí òòrùn, tí n ba kan fẹ́ fi se akọ, màá gbé gíláàsì òòrùn, màá gbé e sójú, báyìí máa kan mọ fi se akọ ni. Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì òòrùn.

Rárá o, mi ò lè ṣe láì lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan, ṣo mi ò tíì dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí rárá àti rárá. Nibi táyé ti dé báì, kò sí ẹni tó lè sọ pé à, òun ó lè, ó lè dúró láti má lo ẹ̀rọ ayára níjọ́, a ba ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan, kò sí o. Mi ò tíì dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rírárá àti rárá. Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ síí lo ẹ̀rọ ayárabíàṣá, mi ò tíì dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí.

Mo máa ń fọ aṣọ ní ọwọ́ àárọ̀ ẹ̀yun lọ́jọ́ Saturday. Ọjọ́ àwọn èmi ni òpin ọ̀sẹ̀. Ni ọjọ́ Saturday tí mi oo bá ti lọ ibiṣẹ́ baun, màá fọṣọ. Tí mo bá ti fọ̀ tán, tí oo bá ti gbẹ, màá kó wọlé, màá lọ. Ṣé ọjọ́ Saturday ní àárọ̀ ni ọmọ ń fọṣọ, mo maa n fẹ́ kí n fọ aṣọ ki orun tó jáde. Ẹ̀yìn ni òpin ọ̀sẹ̀ ọjọ́ Saturday.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Lénu lọ́wọ́lọ́wọ́, o ní àwọn, àwọn handle kan tí mo ń tẹ̀lé lórí Íńtánẹ́ẹ̀tì tí wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní oríṣiríṣi nǹkan. Ẹ̀mi ni bá ṣe ń ṣe crypto, èmi ni bá ṣe ń trade ìyẹn forex àti crypto náà, ìyun, ehm, spot trading àti future trading. Gbogbo àwọn nǹkan báyìí ni mo ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ́ àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Rárá o, mi ò ma kí n ṣiṣẹ́ ju wákàtí lọ, àṣejù ni, fún iṣẹ́ ju wákàtí lọ. Bẹ́ẹ̀ sì ni, àsọ̀dùn náà ni ìyẹn mo lè ṣiṣẹ́ ju wákàtí lọ. Ní ilẹ̀ Yorùbá a mo n sọ wipé iṣẹ́ laago ń ṣekú kí aago tó lè ṣíwọ́ isẹ́. Adé pé bátírì ago òun ó ti kú. So, kọ́dà gan-an ilẹ̀ Yorùbá a máa ń gbàdúrà kí a máa ṣiṣẹ́ ju ago lọ àbí ká máa ṣiṣẹ́ bí ago. So, èmi báyìí mi ò dẹ̀ kí n ṣiṣẹ́ ju wákàtí lọ.

Mo lọ sí ibi orin ní December ọdún 2025 tó kọjá, òun ni ìgbà kẹ́yìn tí mo lè sọ pé mo lọ sí ibi orin. So December ọdún 2025 òun ni ìgbà kẹ́yìn tí mo lọ sí ibi orin.

Rárá o, mi ò kí ń ṣe eré ìdáni, àmọ́ eré ìdáni ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Kódà mo gbàgbọ́ pé mo nígbàgbọ́ pé mo ní talent fún eré ìdánì. Àmọ́, ọ, ìlú wa yìí tí yàn ò bá ti mọ̀ yàn, tí yàn bá ń ṣe ǹkan, tọ́, k'Ọ́lọ́run, k'Ọ́lọ́run, k'Ọ́lọ́run fà yàn lọ́wọ́ sókè ni ò, ṣe ló ma dàbí wípé, "à, ènìyàn ò ṣé náà ni ò." Mo nífẹ̀ẹ́ sí eré ìdáni àmọ́ mi ò kí ń ṣe é torí mi ì m'àwọn tí wọ́n le fà mí lọ́wọ́ sókè láì tètè di ìràwọ̀ nídìí eré ìdáni.

Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, mm o jẹ́ ẹ̀bùn orin àti ẹ̀bùn ká mọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ìdí tí mo sì fi fẹ́ràn àwọn ẹ̀bùn yìí fún àwọn ènìyàn, òun nítorí pé ọwọ́ wà níbẹ̀, bẹ́ẹ̀ sì ni òkìkí ń bẹ́ níbẹ̀. Kò sí bí ẹyan ọ̀ṣẹ́ máa ṣẹ́, ṣé bí ẹyan ọ̀ṣẹ́ máa ní ẹ̀bùn orin kíkọ àbí bọ́ọ̀lù gbígba ayùntẹ̀lẹ́ ẹsẹ̀ àfẹsẹ̀gbá tí ẹni tí ọ̀un bá sì ti di ìbàwọ̀ bá a, a ó mọ̀ ọwọ́ káàkiri ni, òkìkí náà mọ̀ wá kiri. Fún idi èyí mo fẹ́ràn ẹbùn fún mo fẹ́ràn ẹ̀bùn orin àti ẹ̀bùn aláfẹsẹ̀gbá fún àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Mo máa ń ṣe é tí ààyè bá yọ̀. Nígbà tí n bá rí láàyè tí n bá ṣe àwọn ǹkan lọ dàbí, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá jẹ́ ǹkan tí mo gbà pé kí tó yẹ kí gbogbo èyán máa ṣe.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé náà ni ẹ̀kọ́ gẹ̀ẹ́sì. Ẹ̀kọ́ gẹ̀ẹ́sì jẹ́ ẹ̀kọ́ kan tí mo nífẹ̀ẹ́ sí gan, mo dẹ̀ fi ọkàn sí. Tọ́ bá lá ní idanwo ẹ̀kọ́ gẹ̀ẹ́sì ìwé tí mo bá kàwé fun nígbà tí mo sì wà léwe, máa pàṣẹ ẹ nìṣà. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ gẹ̀ẹ́sì gan nígbà ewé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara. Ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan, mo jẹ́ ẹnìkan tí ìtọ́jú ara mi tó tí mo mú ní pàtàkì. Mo mú ní kókó, mo mú ní òkùnkùn nídùú, mo máa ń fi ìpara sí ara. Kí ìpara mi tó tán màti ra imi. Mo nífẹ̀ẹ́ sí ìpara. Ìpara tí mo sì ń lò yìí. Ìpara yẹn ó dáa, ó sì tún ní àwọn òórùn kan, òórùn yen ń ta ṣánṣán.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Lẹ́yìn iṣẹ́ mi tí mò ń ṣe tí mo máa ń lọ sí ọ́fíìsì lọ ṣe, ó tún ní àwọn iṣẹ́ mìíràn tí mo máa ń ṣe láti ilé. Mo máa ń ṣiṣẹ́ láti ilé. Gẹ́gẹ́ bí yorubá ṣe ṣọ, wọ́n ní ọ̀nà kan o wojà, ó da kí èèyàn ní oríṣiríṣi nkan tí ọ́ ma máa mú owo wọlé fún èeyàn. Ní ìdí ẹyìí, mo máa ń ṣiṣẹ́ láti ilé àwọn iṣẹ́ mi, àmọ́ kò hàn side gig. Bí eléyi nìṣìn tí mo n ṣẹ̀ gan, àti ilé ni mo ti ń ṣe.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ jíìnì àti pọlọ. Ìdí tí mo sì fẹ́ràn láti máa wọ aṣọ jíìnì àti pọlọ, ọ̀ ní pé tí n bá fọ jíìnì àti pọlọ kì í ṣe dandan ni kí n lọ kí n tó wọ̀. Ṣùgbọ́n èmi ni àwọn aṣọ kàm̀pálà gínìì, agbádá tí eyan bá fọ̀, eyan tún gbọdọ̀ lọ torí tí eyan o bá lọ ò máa rún kò sì ṣé wọ̀ nírun run Jíìnì àti pọlọ, òun ni aṣọ tí mo fẹ́ràn ní wíwọ̀.

Bí mo ṣe máa ń rí àwọn ìpèsè ohun èlò ni, màá lọ sí ọjà. Kí n tó lọ, màá ti kọ àwọn ohun èlò tí mo nílò láti rà. Ti n ba si ti lo si oja, o ni ibi ti won ti n ta awon orisirisi nkan gbogbo iso, iso t'ata, iso teleyi, iso ti oun ti n ba f'era. Máa wọ̀ àwọn iṣò ouń lọ, maa de ra àwọn nǹkan tí mo nílò níbi bẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìrọra nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mi ò yájú sọ̀rọ̀ sí àwọn ènìyàn, mo má ń sọ̀rọ̀ sí àwọn ènìyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo má ń rọra bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni, mi ò sòrọ̀ ní àríwó pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mi ò mọ̀ bá wọn sọ̀rọ̀, mi jẹ́ k'ohùn mí lókè jù.

Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn lọ́wọ́ ẹ̀yin, mi ò lè rántí ìgbà pàtó tí mo kẹ́yìn lọ́wọ́ ẹ̀yin. Nígbà tí mo kẹ́yìn lọ́wọ́ ẹ̀yin yóò jẹ́ inú ọdún 2022. Hmm, ọdún 2022. Ó ti ṣe díẹ̀ gan. Ìgbà tí mo kẹ́yìn lọ́wọ́ ẹ̀yin nìyẹn.